Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́, iyen tí awọ̀n elédè gẹ̀ẹ́sì ma ń pè ní Curriculum CV, curriculum vitae. O ti ṣe díẹ̀ nítorí mo sì ní iṣẹ́ lọ́wọ́.